Mo máa ń jí ní òwúrọ̀ ní dédé ago mẹ́fà abọ̀. Nígbà tí mo bá dẹ̀ ti jí, ó lè jẹ́ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ló máa jí mi àbí kí n jí fún ara mi. Tí mo bá dẹ̀ ti jí, màá kọ́kọ́ lọ wẹ̀ tàbí kí ń ṣe àwọn nǹkan tó yẹ kí ń ṣe nínú ilé.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán dáadáa ní ọ̀pọ̀ ìgbà. Tí mo bá wà nílé tí mi ò jáde, mo máa sùn kí ara mi kí ó ba lè nà dáadáa. Ṣùgbọ́n tí mo bá jáde tàbí tí mo bá lọ síbi iṣẹ́ mìí ó ní nì ànfàní tàbí ààyè láti sùn ni ọ̀sán.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti ran àwọn ènìyàn tí ó wà ní agbègbè mi lọ́wọ́. Bí tí mo bá rí ènìyàn tí ó ń ṣe ohun tí ó ju agbára rẹ̀ lọ tí agbára rẹ̀ kò ká, mo lè ràn lọ́wọ́ láti bá a ṣe. Tí mo bá dè rí ènìyàn tí ó kú díẹ̀ ká tó fún, tí ó bá dé wà ní ipá mi láti ràn lọ́wọ́, mo máa ràn lọ́wọ́. Lára àwọn ọ̀nà wọ̀nyí ni mo fi máa ń ran àwọn ènìyàn ní àyíká mi lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára ní ìgbà tí mo bá ń jẹun. Nítorí wípé, afikọ̀wá ní ilé ẹ̀kọ́ wípé, ó dára kí a máa ní ìwà tó dára ní ìgbà tí a bá ń jẹun. Bí i ká má sọ̀rọ̀ nígbà tí a bá ń jẹun, kí a bu omi sí tòsí nígbà tí a bá ń jẹun, kí a wẹ ọwọ́ wa kí tó di wípé a jẹun, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Irú ọ̀ṣọ́ tí mo fẹ́ rán láti máa fún àwọn ènìyàn ó dá lé lórí ìgbà àti àkókò. Tí ó bá jẹ́, tí ó bá jẹ́ ní àsìkò Kérésì, mo máa fún àwọn ènìyàn ni adìẹ àti ìrẹsì. Tí ó bá jẹ́ ní àsìkò ọdún àjínde, mo máa fún àwọn ènìyàn ẹni tí ó bá wà ní ìká pámi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Èyí ni ó dára tí ó sì máa ń mú mi rántí àwọn nǹkan mìíràn nígbà tí ó bá jẹ́ wípé mo ti fẹ́ gbàgbé wọn. Ó máa ń ràn mí létí. A dẹ̀jẹ̀ kí n ṣe ohun gbogbo ní àsìkò tí ò yẹ kí.

Rárá, mi ò kí n ṣiṣẹ́ ju wákàtí tí ó yẹ kí n fi ṣiṣẹ́ lọ nítorí mo ní àwọn nǹkan mìíràn èyí tí mo sì gbọ́dọ̀ ṣe. Lẹ́yìn iṣẹ́, fún ìdí èyí, nmáa ń ṣiṣẹ́ ní iye wákàtí èyí tío yẹ kí ń fi ṣiṣẹ́ gẹ́rẹ́gẹ́. Mi ò kí ń lò ju iye wákàtí tó yẹ kí n lò lọ kí n lè fi àsìkò tó kú fi ṣe àwọn nǹkan mìíràn.

Rárá, mi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Mo máa ń ní ìgbàgbọ́ nínú ohun tí èmi fúnra ra mi tí mo bá mọ̀ tí ó sì dá mi lójú. Lẹ́yìn èyí, n kò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ kankan, pàápàá jùlọ èyí tó jẹ́ ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń mu gàrí pẹ̀lú ohun àdídùn àti ẹ̀pà ní ọ̀sán, ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn mo máa ń jẹ ìrẹsì ní ọ̀sán. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, gàrí ni mo máa ń mu ní ọ̀sán.

Mo fẹ́ràn láti máa wọ ìbọ́sẹ̀ onírọ́bà, èyí tí ó jẹ́ wípé ẹniyàn lè wọ nínú ẹrun àti òjò, tí nǹkankan kò sí ní ṣe é. Mo fẹ́ràn rẹ gídígídí gan ni nítorí wípé o rọrùn láti wọ, kí n sì ta ni lẹ́sẹ̀ tàbí kí ó ba ẹsẹ̀ ẹni jẹ́.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí èyí máa ń ranilọ́wọ́ láti gbé àwon ohun àtijọ́ kúrò lọ́kàn, tí a sì máa mú kí ọkàn ẹni kí ó balẹ̀ kí ó sì tutù. Nítorí kò dáa ki ènìyàn máa gbé ohun àtijọ́ sọ́kàn, ẹ̀yi a máa fa ìrònú fún ẹni.

Tí mo bá ń lọ sí ibi iṣẹ́, mo máa ń rin ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ nípa fífi ẹsẹ̀ rìn láti ilé mi já sí títì níbi tí màá ti wọ ọkọ̀ èyí tó máa gbé mi dé agbègbè ibi iṣẹ́ mi, tí n bá sì bọ́lẹ̀ nínú ọkọ̀ náà, màá tún fi ẹsẹ̀ mi rìn wọ inú ọgbà ibi iṣẹ́ mi.

Rárá o, n kò ní àwòrán kankan ní ara, nítorí n kò fẹ́ràn rẹ̀. Nítorí náà, n kò ní àwòrán kankan lára bọ́tílẹ̀wu ko kẹ́rẹ́ mọ́. N kò sì ní ní èróngbà láti fi àwòrán kankan sí ara mi nítorí kì í ṣe nǹkan nínú àwọn ohun tí mo fẹ́ràn láti ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán, pàápàá jùlọ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ní ìgbà tí mo bá jáde wáyà èmi nìkan tàbí pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. Ní ìgbà tí a bá jáde láti lọ jayé orí wa, ó máa dára láti ya àwòrán láti lè fi máa rántí àwọn àkoko náà lọ́jọ́ iwájú.

Rárá, n kò mọ̀ bí a ti ń fọn nitorí ní ìgbà tí mo wà léwe, wón a máa ń bá wa wí tí a bá fọn wípé kò dára láti máa fọn, pàápàá jùlọ nínú oòrùn. Fún ìdí èyí, kò jẹ́ kí mọ bí a ti ń fọn. Bóyá lọ́jọ́ wájú, mo lè kọ́ bí a ti ń fọn tí mo bá ní àǹfàní rẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù nítorí bí a bá ṣe ìpàdé lórí fóònù, èèyàn kò ní nílò láti dá ara láàmú láti tún lọ síbi kíbi mọ́. Ìpàdé náà ṣíṣe lórí fóònù, yoo sì dín ni lówó ọkọ̀ ku. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni èèyàn ó kọ lo láti fi bá àwọn akẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ lórí fóònù.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ní ibi iṣẹ́ ṣe iṣẹ́ nípa níní ọkàn gidi sí wọn, tí mo dẹ̀ mọ ààyè mi àti ohun tí ó yẹ kí n ṣe. Èyí ni ó máa ń jẹ́ kí iṣẹ́ wa kí ó yá kí a sì lè ṣetán ní àkókò tío y ẹ ká ṣiṣẹ́ kí a má ba à lọ ju wákàtí èyí tí ẹ ká lò lọ ní ibi iṣẹ́

Tí òjò bá rọ̀, ó ló ohun tí mo máa ń ṣe. Tí ó bá jẹ́ wípé ilé mi ni mo wà ní ìgbà tí òjò ń rọ̀, mo lè sùn tàbí kí n dáná, kí n jẹun, tàbí kí n ṣe àwọn ohun mìíràn èyí tí mo lè fi pa ara mi lọ́wọ́ dá. Ṣùgbọ́n tó bá jẹ́ ibi iṣẹ́ ni mo wà, màá máa ṣe-- tó bá wá jẹ́ wípé orí ìrìn ni mo wà nígbà tí òjò náà ń rọ̀, tí ó bá jẹ́ wípé ilé ni mò ń lọ, mo máa kí orí bọ òjò náà, tí bá sì dé ilé, màá lọ pàrọ̀ aṣọ mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mò ń jáde lọ ní òjò náà ń rọ̀ bà mí lọ́nà, mo máa yà fójó náà.

Mo wà ní àwọn ojú òpó bí i mẹ́rin sí márùn, ṣùgbọ́n mi kì n lọ gbogbo rẹ̀ lójoojúmọ́. Mo wà ní ojú òpó Facebook, mo wà ní ojú òpó WhatsApp, mo wà ní ojú òpó Instagram, mo wà ní ojú òpó Twitter èyí tí à ń pè ní X ní àsìkò yìí, ṣùgbọ́n mi ò sí lórí òpó TikTok.

Mo máa ń mú àwọn èrò ìlera ní ẹẹkọọkan nítorí ó dára láti máa ṣe àmójútó ìlera wa. Yorùbá bọ̀ wọ́n sọ pé ìlera lọrọ̀. Fún ìdí èyí, ó ṣe kókó láti mójútó ìlera ara wa. Òun ni ó máa ń jẹ́ kí n mú àwọn èrò ìlera ní ìgbà mìíràn kí a lè mójútó ìlera ara wa.

Bẹ́ẹ̀ni, mo lu etí mi nítorí obìnrin ni mí. Wọ́n ti lu etí mi fún mi láti ìgbà èwe mi wá èyí tí mo ti wà ní ìkókó. Wọ́n lu etí ẹyọ kan fún mi. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti dàgbà, n kò ì tí ì lu etí míràn. N kò sì ní lọ́kàn láti lu etí míràn. Nítorí ó máa ń dun. N kò sì lè gbáraduró láti lu etí mi.

Ẹbí mi ní ọ̀pọ̀lọpọ̀ àti oríṣìíríṣìí àṣà èyí tí wọ́n máa ń ṣe. Lára rẹ̀ ni àṣà ìkíni èyí tó jẹ́ ti ilẹ̀ Yorùbá. Àṣà odun sise ni oríṣìíríṣìí, oríṣìíríṣìí ọ̀dun ló wà a sì máa ń pa àṣà rẹ̀ mọ̀. Àṣà aṣọ wíwọ̀ a máa ń ṣe.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Ó dára láti máa pe àwọn oníbàárà tuntun kí wọ́n láti lè mọ̀ bóyá wọ́n jẹ ìgbádùn ohun tí wọ́n rà ní ọwọ́ mi nígbà àkọ́kọ́ láti lè tún mọ̀ bóyá wọ́n ó sì máa nílò iṣẹ́ wa láti lè tún bọ̀ bá wa ra ọjà. Èyí ni ó máa ń mú kí ókoòwò kí ó tún bọ̀ tẹ̀síwájú àti síwájú si.

Oríṣìíríṣìí ni àwọn ìrántí ìgbà èwe mi èyí tí mo rántí. Mo rántí bí a ti máa ń lọ sí odò lọ wẹ̀ ní ọjọ́ kan, èyí tá lọ wẹ̀ lódò tí a sì rí ejò nínú odò tí a sá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ni ìrántí mi gẹ́gẹ́ bí ọmọdé. Mo tún rántí àwọn ìgbà tí wón máa ń ní ká lọ ra nǹkan wá tí a máa yá bó mi tí a máa lọ ma ṣeré, sùwé. Ọ̀pọ̀lọpọ̀ tíẹ ni ìrántí mi gẹ́gẹ́ bí ọmọdé. Tí mo bá rántí síi, n ò tì máa sọ fún ẹ nínú fọ́nrán mi imí tí mo bá ṣe.

Mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi nípa lílo àsìkò iṣẹ́ fún iṣẹ́ àti àsìkò láti jẹ gbádùn tàbí àsìkò láti wà pẹ̀lú ẹbí mo máa ń lò fún ẹbí. N kò kín jẹ́ kí ǹkankan kó dira wọn lọ́wọ́. Ìgbà tó bá yẹ kí n ṣiṣẹ́ mi, mo máa ṣiṣẹ́ mi jẹ́ẹ́jẹ́ àti dédé, àti ní àsìkò to yẹ kí n ṣe. Ní ìgbà tí m bá si ti pari iṣẹ́, mo máa darí wálé wá bá àwọn ẹbí mi láti lè jẹ́, láti lè ṣohun gbogbo àti láti lè jẹun gẹ́gẹ́ bí ẹbí.

Tí mo bá ń jáde, mo máa ń mú kọ́kọ́rọ́ ilé mi dání tàbí tí ó bá jẹ́ wípé ọkọ̀ mi kò jáde, òòrè mi tó bá ti jẹ́ pé àwa méjì là ń jáde, oníkálukú yóò mú kọ́kọ́rọ́ tí rẹ̀, a fi sínú àpò wa tàbí àpò tí a gbé lọ́wọ́.

Mo fẹ́ran tea jù coffee lọ. Mo fẹ́ran láti máa mu tea ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní òwúrọ̀. Èyí ni mo fi máa ń bẹ̀rẹ̀ òwúrọ̀ mi kí n tó lọ sí ibi iṣẹ́. Èyí a sì máa ṣiṣẹ́ ní àgọ́ ara mi. Tí mo bá ti mú, yóò tó bí àgọ́ méjìlá kí n tó jẹ oúnjẹ lórí.

Ètò ago ìjí mi sí agogo mẹ́fà òwúrọ̀, ṣùgbọ́n ní ìgbà míì tí ó bá dún, mo máa ń pa á. Yóò sì tó bíi ago mẹ́fà àbò kí n tó dìde kí orun náà kí ó tó dá ní.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́, a máa gba ọ̀gbon ìṣẹ́jú bí kò bá sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ torí ń ò fẹsẹ̀ rìn láti ilé mi dé títì, ń ò wọ ọkọ̀, ń ò sì tún fi ẹsẹ̀ rìn láti agbègbè ibi iṣẹ́ mi dé inú ọgbà ibi iṣẹ́ mi.

Ọjọ́ tí mo fẹ́ràn jù, ó jẹ́ ọjọ́ àbámẹ́ta. Lẹ́yìn tó jẹ́ wípé mi ò ní lọ ibiṣẹ́, mi ò sì ní lọ sí ilé ìjọsìn, ṣùgbọ́n mo lè wà nílé kí n sinmi tàbí kí n jáde kí n lọ gbafẹ́. Fún ìdí èyí ló jẹ́ kí n fẹ́ràn ọjọ́ àbámẹ́ta.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn atẹ́gùn gidigidi gan. N kò fẹ́ràn oru rárá bí ó tilẹ̀ wù kó kéré mọ. Fún ìdí èyí, mo máa ń lo ẹ̀rọ amúlétutù àti ẹ̀rọ afẹ́ atẹ́gùn ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ sùn. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn atẹ́gùn gan.

Mo máa ń rántí ọ̀rọ̀ aṣínà mi nípa fífi wọ́n kíkọ́lẹ̀ sínú ìwé pélébé tàbí fífi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Èyí ló máa ń jẹ́ kí n rántí nígbà gbogbo kí n sì má gbagbe.

Rárá o, mi ò kín ṣe yoga nítorí mi ò ní ànfàní ní àsìkò yìí láti ṣe yoga. N kò ní ìkápá rẹ̀ láti máa lọ ṣe yoga. Ṣùgbọ́n bóyá ní ọjọ́ iwájú kí n sì máa wò, tí n bá ní ànfàní rẹ̀ àti ìkápá rẹ̀ láti ṣẹ, mo lè bẹ̀rẹ̀ sì ní máa ṣe yoga ní àsìkò náà.

Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ó jẹ́ pé tí a bá fẹ́ fi owó ṣe o nkóhun yálà a fẹ́ fi dáná oúnjẹ àbí a fẹ́ fi ṣe o n kan nínú ilé àbí a jáde a fẹ́ san owó oúnjẹ wa, a máa ń pín ní àárín ara wá ni. Ṣùgbọ́n bí ẹnìkan nu wa bá lówó lọ́wọ́ dáadáa, ó lè san owó gbogbo àwa tí ó bá kù ní àsìkò náà.

Ehn, mo máa ń ṣe irun mi ní ilé onídìrí mi. Ni ìgbà mìíràn tí ó bá sì jẹ́ wípé n kò l'áǹfààní láti lọ si ódò onídìrí mi, onídìrí mi máa wá sílé, ó máa wá bá mi di irun mi sí irú èyí tí, sí irú èyí tí mo bá fẹ́

Kò ṣeé ṣe fún ẹnìkan wakọ̀wà ní ayé yìí tí ó jẹ́ àgbàlagbà kí ó má mọ̀ bí a ti ń wẹ̀. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Mo sì lè wẹ̀ fún ẹlòmíràn tó jẹ́ ọmọdé pẹ̀lú. Mo lè wẹ̀ dáadáa. Mo lè wẹ̀ kárá mi dá ṣáká. Mo lè wẹ̀ kí ń mọ́ tónítóní pẹ̀lú omi, pẹ̀lú kọ̀nkọ̀n àti ọṣẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí òde dára dára gẹ́gẹ́ bí mo ti sọ sáájú pé ní ọjọ́ àbámẹ́ta òpin ọ̀sẹ̀, mo máa ń fẹ́ràn láti jáde tàbí kí n wà nílé. Tí n bá ti sí nílé, a jẹ́ wí pé mo ti lọ sóde ní yẹn, tí n bá sí nílé, wọ́n kì í bá mi lé.

Nítorí wípé gbèsè ni àdéhùn a máa jẹ́ nígbà tí ènìyàn bá ṣe àdéhùn. Nítorí náà ó ṣòro fún mi láti gbàgbé àdéhùn tí mo bá ṣe. Mo máa ń fi sọ́kàn mi dáradára ni tí n kò sì ní gbàgbé. Nítorí náà mo máa ń fi àdéhùn sọ̀kàn mi, kò sì kí n gbàgbé.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún nǹkan ṣe gidigidi gan-an ni. Yálà ohun èlò ínú ilé ni tàbí àwọn nǹkan mìíràn láti ṣe àtúnṣe rẹ̀ tí yóò sì wà ní ipò tí ó dára. Mo máa ń tún nǹkan ṣe dáadáa. Ohun rere ni láti máa tún nǹkan ṣe.

Èmi ò kì í gẹ irun mi nítorí wípé obìnrin ni mí, mi ò kín ṣe ọkùnrin. Àwọn ọkùnrin a máa gẹrun ní ilẹ̀ Yorùbá, obìnrin a sì máa di irun wọn. Fún ìdí èyí, mo máa ń di irun mi ni sí ara. Oríṣiríṣi àrà aláńbarà, n kò kí ń gẹrun mi o.

Ìwà ìṣòwò mi dára gidi gan ni. Nítorí ẹni tí ìwà rẹ̀ kò bá dára, kò le ṣe òwò pẹ̀lú ọmọlàkejì rẹ̀. Ìwà ìṣòwò mi dára ni. Mo máa ń kàn sí àwọn oníbàárà mi ní òrèkóòrè láti bèrè bí ọrọ̀ ajé ṣe rí àti bí ilẹ̀ wọn ṣe rí. Ìwà ìṣòwò mi dára gidi gan ni.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbòbò òórùn sí ara. Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbòbò òórùn sí ara nítorí ó dára láti máa lò. Èèyà jẹ́ kí ara ènìyàn kó mú òórùn gidi jáde. Yálà ìgbà tí ènìyàn wà nílé àbí èèyàn jáde, ó dára láti máa lo ìdáàbòbò òórùn.

Ní ìgbàkúgbà àti ní òrekóòrè ni mo máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ nítorí kò sí ẹni tó gbọ́n tán. Ojoojúmọ́ sì là ń kẹ́kọ̀ọ́ síi. Nítorí náà, gbogbo ìgbà, gbogbo ọjọ́, gbogbo wákàtí àti ìṣẹ́jú ni mo fi ń kọ ohun tuntun kan tàbí èkejì sì ní ibi iṣẹ́.

Mo máa ń pín oúnjẹ mi dáradára láàárín àwọn akẹgbẹ́ mi, pàápàá jùlọ ní ibi iṣẹ́ tàbí ní ilé ẹ̀kọ́ mi. Nítorí tí mo ri wípé wọn kò ní oúnjẹ tí wón fẹ́ jẹ, inú mi ní dun ni láti fún wọn kí àwọn náà le jẹ́, kí wón dẹ́ yòó. Nítorí èyí dára. Ọ̀rọ̀ wípé ẹnikẹ́ni tí wọn bá nípa láti ṣe iran wọ́n fún ohun lẹni kéjì rẹ̀ tọ́jú rẹ̀.

Mo máa ń lọ sí àgọ́, àgọ́ àdúrà ní ìgbà mìíràn, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà nítorí mo máa lọ sí ibi iṣẹ́, mo sì máa ṣàwọn ohun mìíràn. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń lọ sí àgọ́ àdúrà dáadáa.

Ah! Ó dára láti máa lọ sí etíkun, èyí tí a mọ̀ sí etí òkun. Ni ìgbà mìíràn, a máa ń lọ sí etí òkun láti lọ gba afẹ́. Ìgbà mìíràn, a sì máa lọ sí etí òkun láti lọ gba àdúrà. Ó dálé lórí ohun kan tàbí èkejì èyí tí a wá lọ sí etí òkun.

Oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ̀. Bàtà tí mo máa wọ̀ lọ́jọ́ kan ó dá lé lórí ibi tí mò ń lọ àti bí ojú ọjọ́ ṣe rí. Tó bá jẹ́ lọ́jọ́ tí òjò rọ̀ ni tí mo sì ń lọ ibi iṣẹ́, mo lè wọ sálú bàtà rọ́bà lọ. Ṣùgbọ́n tí òjò kò bá rọ̀, mo lè wọ bàtà èyí tí a fi awọ awọ màlúù ṣe. Ó dá lé lórí ibi tí mo bá ń lọ àti ojú ọjọ́ irú bàtà tí mo máa wọ̀

Bó tilẹ̀ jẹ́ pé n kò mọ̀ nǹkan tó ń jẹ́ ìgbónájẹ́jẹ́, ṣùgbọ́n mo fẹ́, mo lérò pé nǹkan tí ó dára nínú ilé ni. Fún ìdí èyí, kò sí irú èyí tí n kò ní fẹ́ ràn nínú ilé mi. Nítorí báyìí, n kò ní ìgbónájẹ́jẹ́ kankan nínú ilé mi. Ṣùgbọ́n nígbà tí mo bá ní owó láti rà àti láti ṣe, mo máa ṣe irú èyí tí mo bá fẹ́.

Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi nípa mímọ ohun tí ẹni náà fẹ́, ohun tí kò fẹ́, iru n tó fẹ́ rà àti ohun tí kò rà, bí ọrọ̀ ajé ṣé rí àti bí ó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi tòótọ́.

Mo jẹ́ ọmọ ìjọ mímọ ti Krístì láti ọ̀run wa. Nítorí náà, mo máa ń fẹ́ràn láti fín tùràrí gidigidi nítorí òórùn tùràrí dùn gan, ó sì máa ń ṣe inú ilé máa ń fún ní òórùn tí ó dùn. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa fín tùràrí èyí tó jẹ́ ti ìjọ mímọ àti láti máa lọ sí ilé ìjọsìn kí wón fín tùràrí. Mo fẹ́ràn rẹ gidigidi gan ni. Kò sì ṣí nǹkan tó lè yí padà.

Mo fẹ́ràn láti máa lọ sí ibi iṣẹ́ mi, ilé ìjọsìn mi, ilé ìgbafẹ́ àti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ní ọ̀pọ̀ ìgbà. Nítorí kò dàa kí ènìyàn máa ṣe nǹkan ẹyọkan ní gbogbo ìgbà. Nítorí náà, mo máa ń ṣe wọ́n ní ọ̀kọ̀ọ̀kan èjì-èjì ní àárín ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni mo se máa ń lo ọ̀sẹ̀ mi lọ.

Lára àwọn ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi, òun ni ohun tí a fi ń wọn ènìyàn àti àwọn ohun mìíràn bíi ẹ̀rọ alágbèéká wa, ẹ̀rọ gbohùngbohùn àti tábìlì àti gègé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú ìwé èyí tí a fi ń kọṣẹ́ sí. Èyí ni àwọn ohun tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi.